Mo nífẹ̀ẹ́ sí láti máa kí àwọn ènìyàn pẹ̀lú ìtẹríba. Mo nífẹ̀ẹ́ sí dáadáa. Àwọn òbí mi ló fi kọ́ mi pé kí ẹ̀yin máa kí ènìyàn pẹ̀lú ìtẹríba, òun ló bu iyi kún ọmọlúwàbí.

Yorùbá rẹ kò yé mi dáradára. Kí ni ìtumọ̀ podcast? Yorùbá tí o kọ sí ibí yi kò yé mi dáradára. O ní sé o máa ń gbọ́ podcast. Kí ni ìtumọ̀ podcast? Yorùbá rẹ kò yé mi.

Mo nífẹ sí láti máa wọ ojú ìbòjú ní ìgbà tí mo bá fẹ́ ka ìwé. Wákàtí márùn ni mo máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́. Wákàtí márùn-ún ni mo máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́

Mo ní ìfẹ́ síi láti máa ṣe iṣẹ́ àkànṣe ní ilé. Iṣẹ́ àkànṣe tí mo bá fẹ́ ṣe máa gbé kúrò ní ibi iṣẹ́, máa gbé lọ sí ilé kí ẹnìkankan kó má bá di mí lọ́wọ́. Mo ní fẹ́ sí láti lọ máa ṣe ní ilé.

Mo fẹ́ràn ẹ̀kọ́ àrọ̀pọ̀. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ àrọ̀pọ̀ dára dára ó sì yẹ mí yékéyéké nígbà tí mò ń lọ sí ilé ìwé. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ àrọ̀pọ̀

Mo rántí wípé mo máa ń gun kẹ̀kẹ́ dáadáa ní ìgbà ọmọdé mi. Mo nífẹ̀ẹ́ sí kẹ̀kẹ́ gígùn, mo nífẹ̀ẹ́ síí dáradára. Ó ni mo máa ń gbé lọ sí ilé ìwé mi alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo nífẹ̀ẹ́ sí kẹ̀kẹ́ gígùn dáadáa.

Mo nífẹ̀ẹ́ sí ọjọ́ ajé torí ọjọ́ yẹn ni ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí a máa ń lọ sí ibi iṣẹ́. Mo nífẹ̀ẹ́ sí ọjọ́ ajé, ọjọ́ ajé ni mo fẹ́ràn jù. Mo nífẹ̀ẹ́ sí ọjọ́ ajé dáradára torí ọjọ́ iṣẹ́ ló jẹ́

Mo nífẹ̀ẹ́ síi láti mójútó àsìkò ìparí iṣẹ́ mi nítorí wípé mo mọ̀ pé ó di ọjọ́ miiran. Mo nífẹ̀ẹ́ sí àsìkò ìparí iṣẹ́ mi dáradára. Mo máa ń múra sí àsìkò ìparí iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámú́ra lẹ́ẹ̀kọ̀kan nígbà tí mo bá mu ohun ajaja, nígbà tí mo bá mu ǹkan ẹlẹ́rìndòdò, mo máa nífẹ̀ẹ́ síi láti máa ń lo ọ̀pá ìfámú́ra dáadáa.

Rárá o, mi ò fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ mi. Mo nífẹ̀ẹ́ sí láti máa ti fèrèsé ọkọ̀ mi kí n máa lo ọyẹ́ inú rẹ̀. Mi ò fẹ́ràn kí n máa ṣí fèrèsé, fèrèsé ọkọ̀ mi. Mo nífẹ̀ẹ́ sí kí n máa ti.

Rárá o èmi kò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mo gbàgbọ́ nínú ǹkan tí mo bá fi ojú mi rí. Mi kò gbàgbọ́ nípa ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mi kò gbàgbọ́.

Mo nífẹẹ sí láti máa ṣe ìmọ̀tótó ilé mi ní ojoojúmọ́ kí n tó jáde lọ sí ibi iṣẹ́. Mo nífẹẹ sí láti máa ṣe ìmọ̀tótó ilé mi ní àárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́

Yorùbá rẹ kò yé mi dáradára. O ní, “ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ?”Ṣé ìwọ fẹ́ sọ pé, “ṣé o fẹ́ràn láti máa pín oúnjẹ rẹ ni?” Yorùbá rẹ kò yé mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi láti lè jẹ́ kí n mọ̀ pé hin tí mo ṣe kò dára. Àjájá tí mo bá ṣe á ṣì ṣe. Mo nífẹ̀ẹ́ sí láti máa na ara mi láti lè fi kọ́gbọ́n pé mo ṣe á ṣì ṣe.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti rin àtẹ̀gùn. Mo nífẹ̀ẹ́ sí àtẹ̀gùn nítorí ìlera ara èèyàn ló ń ṣiṣẹ́ fún. Mo nífẹ̀ẹ́ sí àtẹ̀gùn. Mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn.